Àkókò mélòó ni màá ṣe ètò agogo ìjí rẹ? Agogo ìjí mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi, mo de máa n ṣe ètò ilé yìí ni ọ̀nà ti ó tọ̀ àti ni ọ̀nà tí ó ṣi yen náà. Nítorí pé eléyì jẹ́ ǹkan tí ó dára tí mo de máa n ṣe tọ rẹ sí déédé. Agogo márun òwúrọ̀ láti ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe kí n tó lọ sí ibi iṣẹ́ náà.

Eleyi dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa tọ̀nà ní gbogbo ìgbà náà nítorí pé ǹkan tí ó yẹ kí ènìyàn máa fi ojú síi ni lọ́pọ̀lọpọ̀. Láti máa pín oúnjẹ ni kì n dẹ̀ ṣe ǹkan tí yóò rọrùn fún mi láti ṣe. Nítorí pé pinpín oúnjẹ kì í ṣe ǹkan tó burú àwọn ènìyàn n ṣe, mo dẹ̀ fẹ́ràn láti máa ṣẹ lẹ̀yi ní ìgbà mìí naa. Eleyi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó yẹ kí ènìyàn máa ronú sí nígbà tí ó bá fẹ́ ṣe àwọn eléyìí torí pé ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì náà ni àwọn èdè tí mo dẹ̀ fẹ́ kọ́kọ́ gbé ènìyàn dé àwọn èdè French. French jẹ́ èdè kan tí ó dára torí pé mo lè fi darapọ̀ mọ́ àwọn ènìyàn ní oríṣiríṣi ọ̀nà. Ìdí nìyẹn tí mo fẹ́ràn èdè yìí.

Eleyi jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó dẹ̀ dára ní gbogbo ọ̀nà láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Mo dẹ̀ ti rìnrìnàjò lọ sí ìlú mìíràn rí nígbà tí mo bá fẹ́ lọ sí ìsinmi àbí fẹ́ lọ bá àwọn ènìyàn míì fún ṣẹ. Ìgbà yí ni mo máa ń rìn àwọn irinàjò wọnyi tí ó dẹ jẹ́ nǹkan tí ó dára ni.

Irú bàtà wo ni o fẹ́ràn wọ̀? Bàtà tí mo fẹ́ràn wọ̀ gégébí ènìyàn, ọ̀ní bàtà tí ìdí rẹ̀ pẹlẹbẹ. Àwọn bàtà ẹ jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de máa múnú mí dùn nígbà tí mo bá wọ̀ wọ́n. Àwọn bàtà ẹ jẹ́ bàtà kan tí mo lè wọ̀ sáré, tí mo lè fi ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ó de je àwọn bàtà kan tí àwọn oloyinbo mọ̀ ṣu sneaker náà tí ó deje bàtà kan tó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o ma, ó gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́do. Ìgbàgbọ́ àtọwọ́do jé àwọn ìgbàgbọ́ kan ṣe yẹ kí mo ní ìgbàgbọ́ ránpẹ́ nínú rẹ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì naa, ó dẹ̀ máa n mu inú midùn, àbí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ̀ máa, tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo lè bá ń ṣe ní gbogbo ìgbà náà tí ó dẹ̀ dára fún mi.

Ṣé o máa ń wó fìlà? Láti máa wọ fìlà jẹ́ ǹkan tó dára, mo de máa ń ṣe eleyi ní ọ̀nà ti o tọ́, àti ní ọ̀nà tí ó yẹ náà. Ìdí nìyí tí mo máa rò pé mo máa ṣe ọ̀rọ̀ gba àwọn èléyìí ní gbogbo ìgbà. Nígbà tí o bá wù mí láti jáde àbí láti lọ sóde, ìgbà yìí ni mo máa ń wọ fìlà. Ó de jẹ́ ǹkan tí mo fẹ́ràn gege bí ènìyàn láti máa ṣe, ní gbogbo ìgbà naa. Ó jẹ́ ǹkan tó dára.

Ṣé ó rọrùn fún wa láti dári àwọn ènìyàn ju? Láti dári àwọn ènìyàn ju, kii ṣe nkan tí ó le ra fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe eleyii ni ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ò yẹ náà àti nígbà tí àṣìkò rẹ bá wà, mo máa ń ri dá jú pé mo máa n ṣe gbogbo àwọn eleyii ni torípé láti dári àwọn ènìyàn ji. Ǹkan tí o dára ti o dê yẹ kí ènìyàn ki o máa ṣe ní gbogbo ìgbà náà ni.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ àwọn ìpàdé kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó dè jẹ́ ìpàdé kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ dé. Mo dè fẹ́ràn àwọn ìpàdé yìí nítorí pé ó máa fún mi ní ààyè láti ṣe àwọn iṣẹ́ ọ̀tún àti àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe ìdí nìyí tí mo fẹ́ràn àwọn ìpàdé wọ̀nyí.

Ẹ le jẹ́ nkàn tí ó ṣe pàtàkì gidigidi fún mi gẹ́gẹ́ bí ènìyàn, o dẹ̀ jẹ́ ǹkan tí a tu dára náà tí inú mi lè máa ń dùnsẹ̀ ní gbogbo ìgbà. Mo dẹ̀ ní ọkọ̀ tí mo máa ń lò ní oríkòrí náà nígbà tí mo bá fé ṣe àwọn nǹkankan tí wọ́n tún ṣe pàtàkì sí mi. Ìbá yẹn ni mo máa ń lo àwọn ọkọ̀ wọ̀nyí láti fi lọ sí ibi iṣẹ́ àbí ọjà náà.

Nígbà wo ni o máa n gé irun rẹ? Láti máa gé irun mí jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí o si ye náà, nítorí pé láti gé irun jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Tí n de máa ń rí daju pé mo máa ń ṣe gbogbo àwọn kankan ní orí rẹ̀ náà, ẹlẹ́yii de jẹ́ nǹkan tí ó dára tí mo de fẹ́ ran gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni.

Eléyìí jẹ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn ní gidigidi náà. Mo dẹ̀ jẹ́ ènìyàn kan tó fẹ́ràn láti máa jó nítorí pe nígbàtí èèyàn bá ń jó ó máa ń fún mi ní ìṣípayá kan. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń mú inú mi dùn ní gidigidi náà, idí nìyẹn tí mo fi ma n ṣe eleyii ni ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní gbogbo ìgbà náà toripe o jẹ nkan ti ó dára.

Báwo ni o se máa ń dáhùn fóònù òní ibiṣẹ́? Láti dáhùn fóònù òní ibiṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dé máa ń ṣe é pẹ̀lú ọgbọ́n àti imọ̀ àti òye náà. Ó jọ pé láti dáhùn fóònù òní ibiṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, tí ó dàrà kí èèyàn kí ó máa lo ọgbọ́n sínú ìdí nǹkan tí wọ́n máa ń ṣe lẹ́yìn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye náà síbẹ̀.

Bawo ni ó ṣe máa darí àwọn òṣìṣẹ́? Láti darí àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dè máa n ṣe eleyì ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí o yẹ náà tó jé wipe eleyi jẹ́ nǹkan ti o dára. Eleyi dé jẹ́ nǹkan ti o ṣe pataki fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí eleyi bá ṣẹlẹ̀, mo máa n rí dájú pé mo ṣeé ní dáradára àti láti ṣe àwọn nǹkan tí ó dẹ̀ yẹ náà.

Ẹléyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ní àti láti máa ṣe. Ó dè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà síbẹ̀síbẹ̀. Mo dẹ̀ ní nọ́mbà àwọn orílẹ̀-èdè láti fi pe àwọn ènìyàn ní àkókò ti o tọ́ àti ní àkókò tó yẹ. Nígbà tí mo bá ní pàjáwìrì fún àwọn ǹkan kan tí mo ní àtúnṣe ní oríire ìgbà mí máa ń pe àwọn nọ́mbà àwọn ènìyàn náà síbẹ̀ sí.

Eléyìí dà wá nínú àwọn nǹkan tí mo féràn láti máa ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ṣe pẹ̀lú ọgbọ́n imo àti ọ̀yẹ ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ máa rí dá pé àwọn bátìrì máa dúró nínú fóònù mi dáadáa. Tori bátìrì jẹ́ bátìrì kan tí ó ṣe pàtàkì fún mi láti máa lò gẹ́gẹ́ bí ènìyàn. Ó dà jẹ́ ǹkan tí ó dára náà. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi gan.

Ó dẹ̀ jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn, tí ó dẹ̀ máa n mú ínu mi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìí náà síbẹ̀síbẹ̀. Mo dẹ̀ máa n rí dájú pé mo máa n ṣe imototo ilé mi nígbà tí àyè re bá ṣi sílẹ̀. Iyen ní ìparí ọ̀sẹ̀, ní tori pe ìgbà wọ̀nyí, ènìyàn máa n rí àyè láti ṣe irú ǹnkan bá wọn yìí. Ó dẹ̀ jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe gan-an gidi.

Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà, torí pé ǹkan tí ó dára láti máa ṣe gidigidi ni. Láti tàyọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ ǹkan tí mo máa ń rí dájú pé mo máa ń ṣe láti fi ẹ̀mí ìmore hàn àti láti dájú pé mo mú ẹ̀mí àwọn èrò tuntun wá ni mo máa ṣe láti tàyọ síra àwọn alábàáṣepọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Àwọn oúnjẹ tó lérò fún ìlera jẹ́ àwọn oúnjẹ kan tó ṣe pàtàkì fún mo dè fẹ́ràn láti máa jẹ gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn oúnjẹ wọ̀nyí jẹ́ oúnjẹ kan tí ó dára gidi, gidi tí ó dè ṣàn. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó ṣe pàtàkì fún ènìyàn náà.

Eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Àjọ̀dún tí mo de fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún kan tí ó dára to je wipé ó máa ń mú gbogbo àwọn ènìyàn wá sí ojú kan tó dẹ́ra lọ́pọ̀lọpọ̀. Eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbà tí wà yá láti lo ọgbọ́n sí i náà.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Àṣà tí ẹbí mi dẹ̀ máa ń ṣe ni àwọn àṣà láti ri daju pé kò sí ìjà láàárín àwọn ènìyàn. A dẹ̀ máa ń ṣe eléyìí ní ìparí ọdún ní gbogbo ìgbà láti dáyé pé ẹ̀mí wà ní ìṣọ̀kan náà gẹ́gẹ́. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó jẹ́ pé ó lè dára kí fún àwọn ènìyàn náà.

Mo fẹ́ran orin àtẹ̀gùn. Láti máa rin àtẹ̀gùn jẹ́ nǹkan tí mo fẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn láì kí jẹ́ ǹkan tí ó dára náà di èyí tí mo fẹ́ran àwọn ọmọ ilé yìí ní ìrọ̀lẹ́ nígbà tí mo bá wà báyìí ni mo máa rin àtẹ̀gùn tí mo dà máa gbà tẹ́kùn sára ó dà jẹ́ ǹkan tí mo fẹ́ran láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn yẹn ní gbogbo ìgbà náà tí ó pé ó jẹ́ ǹkan tí ó dára láti ṣe ìdí nìyí tí mo fi máa ń ṣe àwọn ọmọ eléyii yìí.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi tí mo dẹ̀ máa ń ronú nípa rẹ̀, ní gbogbo ìgbà, mo dẹ̀ máa ń ṣètò àwọn nǹkan sílẹ̀ ní òrèkorè náà. Yàrá tí mo dẹ̀ fẹ́ràn jù, ní yàrá ibi tí mò ń sùn sí. Yàrá yìí jẹ́ yàrá kan tí ó máa ń tutù tí ó dẹ̀ lẹ́wà lọ́pọ̀lọpọ̀ tí mò ń ṣe ní ẹwà tí ó yẹ pé òun ni mo dẹ̀ fẹ́ràn jù ní gbogbo ìgbà náà.

Iru fóònù alágbéeka wo ni o ń lò? Fóònù alágbéeka tí mo máa ń lò gẹ́gẹ́ bí ènìyàn ni fóònù tí ilé iṣẹ́ àwọn Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Fóònù yìí dẹ̀ jẹ́ fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa ń mú inu mí dùn nígbà tí mo bá lo àwọn fóònù wọ̀nyí, torí pé ọ jẹ́ fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa n lò láti fi ṣe àwọn iṣẹ́ tí ó pò gidigidi náà.

Ṣé o ti ṣìná rí? Lati ṣìná jẹ́ nǹkan tí o ti ṣẹ̀lẹ̀ sí mi gẹ́gẹ́ bí ènìyàn, ò dẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tí mo máa ń ri dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó de yẹ náà torí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì dára dára fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Eléèyi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́digẹ́di tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà tí àyè rẹ̀ bá wà sílẹ̀ sí fún mi. Láti máa lọ sí ilé ìjọsìn jẹ́ de wá nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́bẹ̀ bi ènìyàn mo dẹ̀ máa ń ṣe lẹ́yìn ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí oyè iná ìdí niyen máa ri dá ju pẹ mo máa lọ sí ilé ìjọsìn dáradára. Eléèlé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Láti bá àwọn oníbàárà sọ̀rọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣe éleyii ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ náa. Ìdí nìyẹn tí mo tún máa ń ṣe àwọn eleyiiìí, ó de jẹ́ ǹkan tí ó dára ti ó rẹwà láti máa ṣe ní gbogbo ìgba náà, nítorí pé ǹkan tí ó dára tí ó dè yẹ láti máa ṣe ní deede.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní oṣù kẹfà ọdún. Ìgbà yen ní ọjà tuntun yóò dé, o jẹ́ pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàki tó dè jẹ̀ pé àwọn oríṣiríṣi àwọn ènìyàn dẹ ń dúró de àwon ọjà yìí. Èléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún oríṣiríṣi àwọn ènìyàn náà tó dè jẹ́ ǹkan tó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bí a ti ń se oúnjẹ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa ṣe ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Eléyi dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́dẹ́gẹ́dẹ́ láti máa ṣe ní gbogbo ìgbà gbogbo náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn mọ̀ ṣe.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú omi jẹ́ nǹkan kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń lo eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye náà. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà, láti rí dajú pé gbogbo àwọn nǹkan tí mò ń ṣe, ó ń lọ ní déédéé náà.

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi ní oríṣiríṣi ọ̀nà náà. Mo dẹ̀ máa rí dájú pé àwọn oúnjẹ tó ní ata ni mo máa ń jẹ, nítorí pé àwọn oúnjẹ tó ní ata jẹ́ àwọn oúnjẹ kan tó dára ní àgọ́ ara ènìyàn. Ó dẹ̀ jẹ́ àwọn oúnjẹ kan tí mo fẹ́ràn gidi. Elé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà náà, ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa sè ní gbogbo ìgbà.

Tó dẹ jẹ́ àwọn kankan tí wọ́n tún ṣe pàtàkì nínú elé dẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà sì. Kíkọrin wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe látìgbà tí mo ti wà ní kékeré. Mo dẹ̀ fẹ́ràn láti máa kọrin náà. Torípé kí ènìyàn máa kọrin máa mú ìsọ dọ̀tu ọkàn wá ọdẹ̀ jẹ́ lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé nnkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o máa, ṣe o máa wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ àwọn ètò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. O de wa nínú àwọn ètò tí mo fẹ́ràn, idi niyii tí mo fi máa ń wo àwọn ètò yìí náà ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ. O de jẹ́ nǹkan tí ó dára náà tí mo de nífẹ́ sí i gẹ́gẹ́ bí ènìyàn, nítori pé nǹkan tí ó dára ni.

Ibo ni o ti máa ń ra nǹkan? Láti máa ra nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ra nǹkan ní ọjà. Ọjà ni ibi kan tó jẹ́ pé mo fẹ́ràn láti máa ra gbogbo àwọn nǹkan tí mo bá nílò. Láti máa ra nǹkan ní ọjà dẹ̀ jẹ́ nǹkan tí ó dára. Ìdí nìyẹn tí mo máa ń rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ nà. Nítorí pé láti máa ra nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Nígbà wo ni un o lọ sí ọjà? Láti lọ sí ọjà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ó dà jẹ ǹkan tí mo fẹ́ràn, gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìdí náà jẹ́ wípé, ó máa ń dára kí n ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Àìgbàkẹ́yìn tí mo dẹ̀ lọ sí ọjà ni ìgbà tí mo fẹ́ lọ ra àwọn ǹkan èlò fún oúnjẹ àti fún isẹ́. Ó dà jẹ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ nígbà tí o bá mú omi mu? Nígbà tí mo bá mú omi, mò kí n lo ọ̀pá ìfámọ́ rà. Nítorí pé iléyì wà nínú àwọn ǹkan tí kò bójú mu, ìdí nìyẹn tó jẹ́ pé mi ò kí ń ṣe àwọn eléyìí. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ná. Iléyì jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn máa fi ojú sí, kí ènìyàn lè máa rọ̀ ní gbogbo ìgbà náà lóòrèkóòrè.

Ódẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè dára náà lọ́pọ̀lọpọ̀. Ódẹ̀ jẹ́ nínú àwọn ǹkan tí o ma n mú inu mi dùn. Ètò ìdárayá mi, mo dẹ̀ má ń ṣe ìdárayá gidigidi bí a kí ń lọ sí ibi orin àbí kí ń lọ sí àwọn ibi tí mo ti máa ń ṣe ọ̀kọ̀ndọ̀tún. Ódẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà torípé ǹkan tí ó dára láti máa ṣe ni.

Ríi dájú kí ni o máa ṣe ní òwúrọ̀ kankan. Òwúrọ̀ jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ má rí pé mo máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe náà ní àná tí ó tọ́ àti ní àná tí ó sì yẹ, nítorí pé nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára, tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe. Ní gbogbo ìgbà ni ó dẹ̀ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gidigidi.

Eléyi dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń wù mí, tí mo dẹ̀ fẹ́ràn tí ó dẹ̀ ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ní ìgbà gbogbo. Àwọn crispis bacon àtàwọn àgbàdo tútù ni nǹkan tí mo fẹ́ràn lórí pizza, nítorí pé pizza jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ wù mí láti máa jẹ ní gbogbo ìgbà. Nígbà tí àwọn ilé ìbáhun máa ń dá yọ pé wọ́n máa ń jẹ nǹkan tí ó ṣe pàtàkì ní orí rẹ̀ náà.

Ibi wo ni o fẹ́ràn lọ? Ibi mo fẹ́ràn lọ jù, ibi tí mo fẹ́ràn lọ jù ni Ètíkun. Ètíkun jẹ́ ibìkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí mo fẹ́ràn gẹ́gẹ́bí ènìyàn. Ètíkun máa ṣe ǹkan tí yóò pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ mo fẹ́ fún Alákígbà Tẹ́mu àti láti ṣe àwọn oríṣiríṣi ǹkan tí ó tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ fẹ́ràn.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àṣìkò ìparí iṣẹ́ jẹ́ àṣìkò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó lè jẹ́ ǹkan tí ó dára láti máa ṣọ́nà ìdí nìkan máa yẹ kí mo ṣe wo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ àti láti ri dájú pé mo pari gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe láì sí àníyàn mí lórí rẹ̀.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó deje nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà tí ó dàgbà múnú mi nù. Mo dàgbà máa ṣe ètò àwọn ilé ní ọ̀ràn tí ó tọ́ àti ní ọ̀ràn tí ó dára sí gbogbo àwọn nǹkan tí mo ń ṣe tẹ̀síwájú ní gẹ́gẹ́. Èlé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn si gẹ́gẹ́ bí ènìyàn tó pè nǹkan tó dára láti máa ṣe ní gbogbo ìgbà mi.

Àwọ̀ wo ni mo fẹ́ràn jù. Àwọ̀ tí mo fẹ́ràn jù gege bi ènìyàn ohun ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ nífẹ̀si to je pé mò de máa ń wò ó ní gbogbo ìgbà náà tí ó jẹ́ ǹkan tí ó dára. Eléyìí wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi tí mo dẹ̀ máa ń dáyé kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà tí mo dẹ̀ n fẹ́ràn ní gbogbo ìgbà náà toripé ǹkan tí ó dára láti ṣe ni.

Èlé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà fún mi láti ṣe. Mo dẹ̀ máa ri dájú pé kí o máa jẹ́ kí fóònù mi gbóná ní bí àwákà tí máa rún sí mẹ́fà ní ori ojúmọ́, nítorí pé fóònù un ni mo máa ń lò fún àwọn iṣẹ tí ó pọ̀jù tí mo máa ń ṣe lójoojúmọ́. O dẹ̀ jẹ́ fóònù kan tí ó dára tí mo dẹ̀ máa lò fún àwọn oríṣiríṣi iṣẹ́ náà, èní yẹn tí ó máa yọ gbóǹgbóǹ nígbà púpọ̀

Ṣé o máa n ṣiṣẹ́ láti ilé? Látí má ṣíṣe láti ilé jẹ́ ǹkan tí ó dára, mo dè máa n ṣẹ eléyì ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn láti má ṣe. Ìdí nìyen tí mo fi máa ṣẹ eléyì ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó sì yẹ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dà de ǹkan tí ó dára láti máa ṣẹ ní gbogbo ọ̀nà náà ṣí.

Eléyìí dẹ́ jẹ́ ǹkan tó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn ṣe tí ó dẹ̀ mọ̀ ní gbogbo ìgbà náà, nítorí pé jẹ́ ǹkan tó dára. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí mo máa fọ ẹyin mi ní ìgbà méjì lójoojúmọ́, ìyẹn ni àárọ̀ àti ní alẹ́. Nítorí pé èléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó ṣe. Ó lè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà gidigidi.

Ẹlẹ́yìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gidi, tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tú dara síbẹ̀síbẹ̀ sí náà. Ọdún tí mo dẹ̀ fẹ́ràn ni ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì jẹ́ ìgbà kan tí gbogbo nǹkan máa ń ṣẹlẹ̀. Ó dẹ̀ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn láti máa ṣe wà nǹkan tí mo níran láti máa ṣe gẹ́ bí ènìyàn. Ẹlẹ́yìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń rí dájú pé mo máa n ṣe ní gbogbo ìgbà láti fi ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí n ṣe ní ọ̀na tó tọ́ àti ní ọ̀na tó sì yẹ. Ìgbéjáde ní ibiṣẹ́ wà nínú àwọn nǹkan tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń rí dájú pé mo máa n ṣe eléyìí ní àkókò àti ní ọ̀na tí ó sì tọ́nà ní o jẹ́ nǹkan tí ó dára. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi.

Eléyì dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa rí dájú pé mo máa ń ṣe ní ojoojúmọ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára. Kaadi ìṣe jẹ́ ǹkan tó je wipé mo nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́. Mo dẹ̀ máa fi sí àpò ọwọ́ mi ní gbogbo ìgbà náà. Eléyìdè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Nítorí pé eléyìí jẹ́ nǹkan tó dára ètò lè ṣe pàtàkì ní gbogbo ìgbà, ó dè jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn ní, à, ìgbà tí ọ̀nà bá wà sí. Àwọn coffee ní ibi iṣẹ́ kì í ṣe nǹkan tí mo fẹ́ràn ṣi, mo fẹ́ràn láti máa mu coffee ní ibi iṣẹ́ nítorí pé coffee wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti fún mi ní okun àti agbára ní ibi iṣẹ́ àti lati ṣe dáradára.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà nítorí pé ó máa ń jẹ́ kí n ṣe gbogbo àwọn nǹkan tí mo nírò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá jẹ́ nǹkan tí mo máa ń lo ọgbọ́n ìmọ̀ àti òye sí nígbà tí ó bá dẹ́ jù ọgbọ́n mi lọ. Mo máa ń pe àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n ijínlẹ̀ ní orí rẹ̀ náà láti lè ṣe àtúnṣe síi ní gbogbo ìgbá si.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi ní gbogbo ìgbà, nítorí pé nǹkan tí ó dára tí ó dè n múnú mi dùn ní gbogbo ìgbà ní oorekòore ni. Àwọn kókó ẹ̀kọ́ tí mo dẹ̀ fẹ́ràn ní ìgbà èwe ni ìgbà tí mo kọ́ bí a ti ń wẹ̀. Bí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tí ó jẹ́ wípé ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ mọ bí wọ́n ṣe n ṣe dáradára. Eléyìí dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà.

Bẹ́ẹ̀ni, ó ṣe má ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ. Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ nǹkan tí ó ṣe patàkirsí mi, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ṣe ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Nítorí pé elé yi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní gidi gidigidi sí i, mo dẹ̀ máa rí dájú wipé láti máa rìn irìn àjò lọ sí ibiṣẹ́ jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà, mo dẹ̀ máa ṣe é ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tó yẹ, àti láti ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe náà. Elé yi jẹ́ ǹkan tí ó dára, tí ó dè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà ní oríṣiríṣi ọ̀nà.

Ẹlẹ́rìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi ní gbogbo ìgbà náà, tọ dẹ̀ jẹ́ nǹkan tí ọ̀ dàra mo dẹ máa rí dájú pe mo má ka àwọn àdéhùn dáradára. Nítorí pè láti ka àdéhùn dáradára wà nínú àwọn nǹkan tó ṣe pàtàkì tó dẹ̀ yẹ kí ènìyàn mọ ṣe, kí ó dẹ̀ yẹ kí ènìyàn má ṣe nínú ayé tí àwa yí, nítorí pé láti ka àdéhùn dáradára jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gan ní oríṣiríṣi ọ̀nà.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ ni ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ósi yẹ náà. Mo dẹ̀ mọ bí a ti ń wẹ̀ nítori pé nígbà tí èèyàn bá wẹ̀, ó jẹ́ nǹkan tí ó dára. Idí nì yen tí mo fi máa ń ṣe àwọn eleyìí, eléyìí ni mo dẹ̀ kọ́ nígbà tí mo wà ní kékeré. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà síbẹ̀síbẹ̀ sí.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, ó dé jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà. Àwọn nǹkan tuntun tí mo dẹ̀ fẹ́ kọ́ ni àwọn iṣẹ́ àkànṣe láti dáńju àwọn nǹkan tí ó máa ṣe tẹ̀síwájú ní àná tí ó tọ́ àti ní àná tí ó sì yẹ dáradára. Bẹ́ẹ̀ dá wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní pópónà? Látí rà oúnjẹ ní pópónà jẹ́ ǹkan ti o dára, mo de máa ń ṣe eléyìí ní oná tí ó tọ́ àti ní oná tí ó sì yẹ náà, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó dé máa wù mí láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyí tí mo fi máa ṣe eléyìí. Eléyìí de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti rí dájú pé mo sè é nígbà tí aaye re bá ṣí sílẹ̀.

Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe àwọn eleyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ darádará. Láti ṣètò owó iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ṣètò eleyìí ní ọ̀nà tó tọ́ láti ri dájú pé àwọn òṣìṣẹ́ gba owó wọn ní ọgon àti ní ọ̀nà tí yóò ṣe dára náà. Ìdí niyii tí mo fi maa n ṣètò eleyìí ni dáradára àti láti rí pé gbogbo awon nkan lọ ní dédé ní gbogbo ìgbà náà síbẹ̀ sì ni.

Eléyi wa nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi láti máa ṣe ní gbogbo ìgbà náà ni nítorí pé nǹkan tí ó dára láti ṣe ni nígbà tí ayọ̀ bá ṣí sílẹ̀ láti ṣe irú àwọn ilé yìí. Nígbà tí mo bá fẹ́ bá àwọn èèyàn tí ó pọ̀ sọ̀rọ̀, mo máa rí dájú pé mo máa ń lo ẹ̀rọ ìrànwọ̀ ohùn kí àwọn èniyàn kí wọ́n ba lè gbọ gbo àwọn nǹkan tí mo fẹ́ ṣọ ní gerege. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa n lò gidigidi síi.

Èrè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ǹkan tí ó dára ni kí ènìyàn kí ó máa ka ní gbogbo ìgbà náà ṣe. Wọ́n dẹ̀ fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ ní agbere ago méje, látari pé àwọn oúnjẹ wọn ì wá sílẹ̀, wọ́n dẹ̀ ṣíṣe tí wọ́n ní ṣe ní ago ara ènìyàn ní ọ̀nà tí ó ṣe dára lọ́pọ̀lọpọ̀ náà he.

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn ní gbogbo ìgbà náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ènìyàn tí n gbogbo ìgbà. Àwọn ọjọ́ ọjọ́ tí mo dẹ̀ fẹ́ràn jù ni ìgbà tí, ìgbà tí òjò bá rọ̀. Nígbà tí òjò bá ro jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn láti máa ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe, nítorí pé nígbà tí òjò bá rọ̀, mo ní àye atí ṣe gbogbo ǹkan tó pọ̀.

Kí ni ó máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun gbọ́dọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe iṣẹ́ tuntun te fún wọn, wọ́n dè gbọ́dọ̀ ní ẹ̀mí ìṣọ̀kan láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn náà. Àwọn eléyìn ni mo máa wá ní òṣìṣẹ́ tuntun gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí inú mígí máa ń dùn ṣe lórí kórè ní gbogbo ìgbà tí mo bá ṣe ìrírí àwọn eléyìí náà.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ọ̀da mọ̀dẹ̀ máa ń kọ́. Àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bí i àwọn ìmọ̀ sáyẹ́ǹsì àti àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní orí kọ̀ǹpútà àti láptọọ̀pù. Àwọn eleyii ni mo máa ń kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì. O jẹ́ nǹkan tí o dára tí ó de máa mú ọgbọ́n wá ní oríṣiríṣi ọ̀nà. Idi nìyẹn tí mo fi nífẹ̀ẹ́ sí àwọn eleyìí dáradára.

Eléyìí le jẹ́ ǹkan tí ó dára àti ó lè ṣe pàtàkì gan. Mo dẹ̀ máa rí dájú pé mo rìn ìrìnàjò, ìgbà kẹ́yìn tí mo de rìn ìrìnàjò fún iṣẹ́ nígbà tí olùdarí iṣẹ́ yín jẹ́ pé kí n lọ sí aṣojú nílé iṣẹ́ kejì ní ìlú mìíràn, tí ó jẹ́ kí mo de rìn ìrìnàjò lọ síbẹ̀. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí èèyàn tí ó ṣe pàtàkì sí mi ni.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò-ọwọ́ rẹ? Àwọn ǹkan tó wà nínú àpò-ọwọ́ mi jẹ́ nkan tí ó ṣe pàtàkì. Ó dà jẹ́ ǹkan tí o maa n mú nú mi dùn náà tí ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyè, tí ó de máa ń wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn. Gẹ́gẹ́ bí èèyàn ni òrè kó re, ó dà jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa ń wù mí láti máa wọ, àwọn eleyi ni mo dẹ̀ máa ń wọ nínú ìkórè náà nígbà tí ayẹre bá ti si sile báyìí, nígbà tí oòrùn bá pọ̀, ìgbà yẹn ni mo máa ń wọ ìborùn. Mo sì rí pé ìborùn jẹ́ nǹkan tí ó dára tí èèyàn lè máa fi ń pa àwọn òròmọ́ náà.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ àwọn ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì. Ó dà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dà máa ń fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹ́ yìí. Ẹléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dà máa ń fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ǹkan tí ó dára to de yẹ kí ènìyàn máa ṣe ni.

Ó de jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn torí pé ó jẹ́ nǹkan tó lówó lórí, ó de jẹ́ nǹkan tó yẹ kí ènìyàn kí ó ní kí ó de máa ṣe ní gbogbo ìgbà náà. Mo de máa gbé n àpò ẹyin nígbà tí mo bá n lọ sí ọjà, nítorí pé láti máa gbé àpò ẹyin jẹ́ nǹkan ti o dára. Ìdí nìyii tí mo fi máa ń ṣe àwọn eléyìí nígbà tí àaye rẹ̀ bá si sílẹ̀ láti ṣe é.

Báwo ni o ṣe máa ṣe irun rẹ? Láti máa ṣe irun mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó dé máa mú inumídun. Ìdí niyẹ́n tí mo fí máa ń ṣe àwọn eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náà nínú, n jẹ́ ní ìgbà mẹ́ta ní oṣù kan náà síbẹ̀.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Láti fi fáìlì pamọ́ sórí cloud wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ ní pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Mo dẹ máa ń ṣe àwọn eléyìí ní gbogbo ọ̀nà náà tí aye rẹ̀ bá wà.

Ṣé o máa bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mi ò kí n bínú. Eléyìí wà nínú àwọn nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe. Gẹ́gẹ́ kí ènìyàn máa bínú nínú ọkọ̀ jẹ́ nǹkan tí kò bójú mu lọ́pọ̀lọpọ̀. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa mú mí dùn ní òkúkọrò tí mo máa ń wò ní gbogbo ìgbà náà sí.

Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi ní gbogbo ọ̀nà náà síi. Mo dẹ̀ jẹ́ ènìyàn tó jẹ́ pé mo máa ń wo bí wọ́n ti ń ka àwòrán ilé, nítorí pé láti máa ka àwòrán ilé jẹ́ nǹkan tí ó dára. Ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ọ̀nà náà. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kí ó máa ṣe.

Eléyii de jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí mo dè máa ní nínú ọkàn mi gẹ́gẹ́ bí ènìyàn iyẹn ní gbogbo ìgbà náà sibẹ̀. Ìgbà tí mo dè kẹ́yìn fò ni ìgbà tí mo fẹ́ lọ sí ìlú Kánádà. Ó jẹ́ ibi ìgbà kan ti o ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ fi wo àwọn ǹkan tí mo nílò láti ṣe ni ona ti o tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyii de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gidigidi.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Lati máa fọ aṣọ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ri dáju pé mo máa ń ṣe eleyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí o si yẹ. Ìgbà tí mo máa ń fọ aṣọ ni ìgbà tí o jẹ́ wípé ààyè bá wà sí. Nígbà tí mo bá ti parí gbogbo àwọn nǹkan tí mo ti ń ṣe, èèyàn ní ìparí ọ̀ṣẹ̀, ni mo máa ń ní ààyè láti máa fọ aṣọ ode jẹ́ ǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ikòkó rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Ayé ikòkó mi lórí íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ń ṣe ìdáàbò bo eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Láti rí dájú pé mo máa ń lo ohun oríṣiríṣi bí kọ́kọ́rọ́, password àti passkey tí mo máa ńlò láti fi tì àwọn ǹkan wọn yìí pa.

Eleyii jẹ́ nǹkan tí ó dára ní gbogbo ìgbà tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe àwọn nǹkan tí ó mọ́feràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Àwon aṣọ wíwẹ̀ de jẹ́ aṣọ kan tí mo ní to je pé nígbà tí mo bá fẹ́ lọ sí odò tàbí lọ sí inú omi èyí tí àwọn ènìyàn ṣe, eleyi ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ wẹ̀. O dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà.

Ṣe, ṣe, ṣe mo mọ bi a ti ń tún àwọn nkan ṣe? Bí a ṣe ń tún àwọn nkan ṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹn náà. Ìjoba láti tún àwọn nkan ṣe jẹ́ nǹkan tí ó dára, tó dẹ̀ yẹ kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe náà. Idi nìyen tí mo fi máa ń ṣe àwọn eleyìí.

Elé ìdè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ọ̀nà náà nítorí pé nǹkan tí ó dára ni, tí ó lè yẹ kí ó ṣe pàtàkì fún ènìyàn náà. Mo dẹ̀ máa ní ìforukọ́ṣílẹ̀ ní ilé ìdárayá láti dáju pe ko sí ìdéduwọ àbí ìdìná kankan nígbà tí ó bá wù mí láti lọ sí ilé ìdárayá lọ ṣe àwọn oríṣiríṣi nǹkan tí ó bá wù mí náà.

Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi ní gbogbo ìgbà láti máa se nítorí pé nǹkan tí ó dẹ̀ dára ni. Mo dẹ̀ máa ń rí dáju pé mo máa ń ṣe ìpààrọ̀ okàn mi ní ọ̀na tio tọ́ àti ní ọ̀na tí oyè náà nígbà tí iṣẹ́ bá pọ̀ láti lè ripe mo ṣe ìdárayá. Mo dẹ̀ tú n ṣe àwọn oríṣiríṣi nǹkan tí ó máa ń mú inu mi dùn láti lè rí pé mo ṣe ìpààrọ̀ okàn mi ní dáradára síbẹ̀síbẹ̀ sí.

Ṣé o ti lu etí rí? Lati lu etí rí jẹ́ nǹkan tí àmi ò tí ì ṣe rí nítorí pé mo jẹ́ ọ̀dọ́mọdẹ ọkùnrin nílẹ̀ Yorùbá lé kí èdè, ǹkan tí a ṣe kò dẹ́gbàá láyé láti lu etí. Ìdí nìyẹn tó jẹ́ pé mi ò tí ì lu etí rí ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mi ò fẹ́ràn láti ṣe ní ọjọ́ iwájú gẹ́gẹ́ bí ènìyàn náà.

Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí àwọn ènìyàn kí ó má ṣe ní ìgbà mì tí ààyè rẹ̀ bá wà sílẹ̀ náà. Mo dẹ̀ si lọ sí ibi orin ní ọ̀sẹ̀, ní oṣù tí ó kọjá nígbà tí wọ́n pè mí sí ibi àríyá kan. Ìyẹn ní ibi, à, ibi tí wọ́n ti ń ṣe ìgbọ́mọjáde. Íbi bayi ni ìgbà kẹ́yin tí mo lọ ṣi ibi orin. Tóde jẹ́ ǹkan tí ó dè dáa.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń ṣe àti láti máa ṣe eléyìí ní gbogbo ìgbà náà ṣe gẹ́gẹ́. Mo dẹ̀ jẹ́ ènìyàn kan to jẹ wipé mo fẹ́ràn láti máa ka ìwé. Kíka ìwé máa ń fún eyan ní ọgbọ́n ìmọ̀ àti òye tí ènìyàn nílò láti fi ṣe àwọn iṣẹ kan tí ó ṣe pàtàkì fún ènìyàn ní ibi iṣẹ́ àbí ní ibòmíràn náà tò dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe ni.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo jẹ́ ènìyàn tí ó máa ń jẹ ẹran nítorí pé ẹran jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní àgọ́ ara. Ìdí nìyẹn tí mo fi máa ń jẹ ẹran. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà láti máa ṣe. Ẹran jẹ́ nǹkan tí ó dára. Ìdí nìyẹn tí mo fi máa ń jẹ ẹran. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dùn láti jẹ náà. Mo dẹ̀ máa ń ṣe léè ní ọ̀nà tó tọ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára.

Kí ni ọmọ á ṣe kótó lọ̀ṣùn? Kétó lọ̀ṣùn, mo máa ń ṣe àwọn iṣẹ́ ọ̀tún láti kọ́kọ́ wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi, ṣe àwọn iṣẹ́ ilé, kàwé, tàbí láti lo àkọ́rọ́ pẹ̀lú àwọn ẹbí mi náà. Àwọn eléèni mo máa ń ṣe kótó lọ̀ṣùn. Wọ́n dàjà ǹkan tó ṣe pàtàkì tí ó dààmú mọ́ mi dànù níwájú tí mo bá ṣe irú àwọn nǹkan bí eléèni ní gbogbo ìgbà náà dàjà ǹkan tí ó ṣe dára ṣe.

Eléyìí dè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tó dé yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà. Nítorí pé nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì fún ènìyàn ní gidigidi. Àwọn elérìí ìdè jẹ́ nǹkan tí mo máa ṣe. Mo jẹ́ ènìyàn tí ó máa dé ní àkókò. Eléyìí dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi ní gbogbo ìgbà. Torí pẹ́ tẹ̀yàn bá dé ní àkókò ọ jẹ́ nǹkan tí ó dáa.

Eléyi dẹ́ je ǹkan tí ọdaà ti ọ dè ṣe pàtàkì tí mo dè máa ń ṣe ní gbogbo ìgbà tí aye re bá ṣi sílẹ̀ ní ojoojúmọ́ náà. Nígbà tí mo bá fẹ́ran láti lọ sí ilé oúnjẹ ní ìgbà to ba je pẹ mí ò ní oúnjẹ nílé, ìgbà ikeyìn tí mo dè ṣẹ́lẹ̀ yìí ní oṣù tó kọjá nígbà tí mo dé láti ibi iṣẹ́ tó kò sí oúnjẹ nílé. Ìgbà yìí ni mo lọ sí ilé oúnjẹ tí mo lọ jẹun o dè jẹ́ ìgbà ikeyìn tí mo ṣe eleyìí náà.

Ṣé o ti dúró nílò ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí láti dúró àrà rẹ́rọ̀ ayára bí àṣá jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ọ̀dà máa ṣe ilé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé ilé jẹ́ nǹkan tí ọ̀dà rẹ̀ tó dá máa múná mi dùn nígbà tí mo bá ṣe ilé yìí. Nígbà tí ẹ̀rọ ayára bí àṣá tí mo lò ti wù bá jẹ́ ìbáyí nìmọ̀ ju olúre rẹ̀ tó jẹ́ pọ̀ ọjọ́ kejì ni mo lọ tún un ṣe.

Ṣé o jẹ́ ẹni tí ó ṣètò ǹkan? Mo jẹ́ ènìyàn tó máa ń ṣètò ǹkan nítorí pé ó lé wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyẹn tí mo máa ń ṣe léè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yọ ní. Nítorí pé kí ènìyàn kí ó máa ṣètò ǹkan jẹ́ ǹkan tí mo fẹ́ràn odẹ̀ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mòdẹ máa ri dáju pé mo máa ṣe léè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Ẹlẹ́yìí dè jẹ́ nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dẹ̀ ti gun ọkọ̀ ojú omi rí, ọkọ̀ ojú omi wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn tí ó lè ṣe pàtàkì fún mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn torí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó lè má mú mi dùn nígbà tí mo bá ṣe eléyìí. Eléyìí nǹkan tí ó lè dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà.

Èléyii jẹ́ ǹnkan tí ó dára tí ó de máa mú inu mi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyan náà. Mo dẹ̀, mo dẹ̀ jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kutukutu nípa kí ènìyàn máa jí ní kutukutu jẹ́ ǹkan tí ó dára. Idi ni tí mo máa ṣe elèyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyè náà nípa pé ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà ni to dẹ máa n mú inu mi dùn gidigidi.